Ṣé o ti lọ sí òde ri? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí òde dáadáa, nítorí pé mo fẹ́ràn àti máa jáye dáadáa. Mo sì lọ sóde orí omi rí pẹ̀lú àwọn ẹbí mi tí a ti lọ ṣe gbádùn ní ọdún tó kọjá. Ní ọdún yìí, mo sì máa lọ sóde orí iyẹ̀pẹ̀ láti lọ rí fọ́nrán oríṣìíríṣìí pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá fẹ́ sùn, ti òtútù bá wà, màá lo aṣọ ìbora. Ṣùgbọ́n tí ó bá ṣí òtútù, mi ò ní lo aṣọ ìbora nítorí màá fẹ́ kí adẹ́gùn fẹ́ sí mi lára kí ooru má bàa mú mi. Nígbà òjò àbí nígbà òtútù nìkan ni mó máa ń lo aṣọ ìbora nítorí òtútù.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ lọ̀pọ̀lọpọ̀ tí bá sì wà pẹ̀lú àwọn òbí mi, wọ́n máa ń gbé si, so a máa ń wò dáadáa. Nítorí e ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ nígbà tí emí náà bàdàwà, máa fẹ́ máa wò. Nítorí mo máa ń gain oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀, àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní mo ti rí láti ara rẹ̀

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù, òun náà ni inú ilé mi. Nítorí pé mo fẹ́ràn ilé mi gan. Mo máa ń rí ìdùnnú bẹ́ẹ̀ níbi gbàsè gbàsè wà nílé. Bí mo bá fẹ́ ṣeré, mo máa ń rí i ṣe dáadáa ní ilé. Nítorí ìrí rẹ̀ ni mo ṣe fẹ́ràn ilé mi gan lọ́pọ̀lọpọ̀. Nítorí ìdùnnú tí mo máa ń rí níbẹ̀.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Tí a bá ti ní nǹkan pàápọ̀ tí a fẹ́ ṣe, mo máa pọ́n wọn, máa bá wọn sọ̀rọ̀ láti wo àlàáfíà ara wọn àti gbọ́ bó ṣe ń ṣe lọ́wọ́. Nítorí ẹ ni, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dáadáa.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Iṣẹ́ tí mo ń kọ òun náà ni iṣẹ́ àwọn ẹni tí wọ́n ń rán aṣọ fún ọkùnrin. Àwọn nǹkan tó sì wúlò ní ibi iṣẹ́ mi òun náà ni òwú àti nǹkan tí a fi ń gé aṣọ. Ó ṣe wúlò pàtàkì gan-an nítorí òun ni a fi ń rán àwọn aṣọ tí mo máa ń ṣe pẹ̀lú abẹ́rẹ́ tí mo bá ti fẹ́ ṣiṣẹ́

Nígbà wo ni o ń kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Tí n bá ti wá níbi iṣẹ́, tí ń bá ti lọ ní ago mẹ́jọ ní àárọ̀ kùtùkùtù. Ìgbà tí mo máa ṣe tán níbi iṣẹ́, òun na ni ago mẹ́rin ní ìrọ̀lẹ́. Lẹ́yìn náà, màá sì wá nǹkan tí màá jẹ, màá sì bọ́ sínú ilé ìwẹ̀, màá lọ wẹ̀, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, màá sì jẹun, màá sì sùn tí ó bá di ní alẹ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn ẹ? Tí n bá ti ṣe àdéhùn fún àwọn èèyàn, ọọ́ tí mo ṣe àdéhùn fúnra mi, màá mú sínú ìwé, màá ṣí kọ́lẹ́, kí n bá lè máa rántí àwọn àdéhùn tí mo ti ṣe. Nítorí náà, tí n bá kọ́lẹ́, mo lè máa mú ṣẹ, ṣùgbọ́n tí bá ti kọ̀ sílẹ̀, màá n mú àwọn àdéhùn tí bá ti kọ́lẹ̀, màá n mú ṣẹ.

Ṣé o fẹ́ràn ìyàwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìyàwòrán lọ́pọ̀lọpọ̀, de bí pé mo tun ní ohun tí mo máa fi ń yàwòrán àwọn èèyàn, mo tún ní nílé. Nítorí ẹ, mo máa ń fẹ́ràn láti máa ya àwòrán àwọn èèyàn gidi gan. Ǹnkan ẹranko, ǹnkan inu igbo gbogbo ẹ náà ni mo máa ń yà. Mọ ní ọ̀pọ̀lọpọ̀ àwòrán ara mi tí mo ti yà lọ́pọ̀lọpọ̀, tí mo sì fẹ́ràn gan láti máa yà wọ́n.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀. Nítorí pé ní máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń jẹ́ kí èèyàn reduce stress ẹ̀ láti máa lọ sí ibi ọjà. Nítorí lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n máa gbe wá fún ẹ ní nílé, oò nílò láti dìde láti lọ máa ra nǹkan fúnra ẹ. Wọ́n máa gbe wá bá ẹ ńlé ni, o kàn máa sanwó nǹkan tóo fẹ́ rà ni.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun náà ni tí ojú ọjọ́ bá ti tutù, bíi pé òjò fẹ́ rọ̀, mo máa ń gbádùn irú ojú ọjọ́ yẹn lórí, gbogbo nǹkan inú ilé mi ó máa tutù, ara mi gan-an máa tutù, inú mi máa dùn pé, àìò, òjò fẹ́ rọ̀. Nígbà òjò, mo máa mọ̀ pé mi ní fọ aṣọ mi, torí ìgbà òòrùn nìkan ni mo lè fọ aṣọ kí òrun ba lè gbẹ àwọn aṣọ mi. Ǹkan tí mo sì máa ń ṣe nígbà òjò, òun náà ni kí n máa sùn, kí n máa wo ẹrọ̀wòrán mi tí mo ti yálẹ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ re sí? Kọ́kọ́rọ́ ilé mi, oníkálukú ló ní kọ́kọ́rọ́ tiẹ̀. Nígbà tí a bá fẹ́ jáde, oníkálukú máa mú kọ́kọ́rọ́ tiẹ̀ dá ní kí a má bà lé wọlé ní àsìkò tí oníkálukú bá fẹ́ wọlé. Nítorí náà oníkálukú ní kọ́kọ́rọ́ tiẹ̀, a kì í pin kọ́kọ́rọ́ wa. A ní kọ́kọ́rọ́ oríṣiríṣi ni tí a máa ń lò. A ò fi síbi kankan lẹ́yin náà, a kò máa fi sí inú àpò àṣọ wa nìkan.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi ni Adetola. Ìtumọ rẹ̀ sì ni wípé ọmọ Adé ni mí, tí mo sì ti lọ́lá lọ́pọ̀lọ́pọ̀. Bàbá mi ló sọ mí ní orúkọ yìí ní ọjọ́ tí wón bí mi. Mo sì fẹ́ orúkọ yìí lọ́pọ̀lọ́pọ̀, tí mo sì mọ ìtumọ rẹ̀ ní térí pé Adetola, ẹni tó ti ní ọlá àti adé ni.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn máa wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, tí ilẹ̀ bá sì ti ṣú, tí'ràwọ sì ti jáde, màá bó síta, màá jókòó, màá wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ torí mo fẹ́ràn rẹ̀ gan. Ó sì ní àwọn ìràwọ̀ kan tí máa ń wà lókè, tí máa ń dà bí i pé ó jábọ́. Ṣùgbọ́n mi ò mọ̀ bí ó ń jábọ̀ àbo ń sún ni. Nítorí náà, mo sì máa ń fẹ́ràn latí màá wo lọ́pọ̀lọpọ̀ débi wípé màá mú ẹrọ̀ ìbánisọ̀rọ̀ mi, màá fi máa yà ní ibi ojú òkè.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Màá ń tọ́jú èékánná mi, ti n bá rí pé èékánná mi ti ń gùn tó sì ní ìdọ̀tí inú, mo màá mu máa yọ idẹ́tì ninú ẹ̀. Lẹ́yìn náà, tí n bá rí pé ìdọ̀tí sì pọ̀ nínú rẹ̀, mo màá mú ohun tí mo fi ń gé èékánná, mo màá fi gé dànù kó ba lè kéré kí ìdọ̀tí má ba wọ́nú ẹ̀ torí imọ́tọ́tó òun ni àarun gbogbo. Tí èékánná rẹ bá ti dẹ̀tì, tí ó bá sì ti bọ oúnjẹ, ó fi máa jẹ ẹ ijẹ kú jẹ ni. Nítorí náà, kó máa jẹ́ kí èékánná rẹ kó máa mọ́

Aṣọ wo ni àwọn ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi wọ́n máa ń ṣe aṣọ oríṣiríṣi. Àwọn ọkùnrin, wọ́n máa ń wọ agbádá, ṣòkòtò àti ẹwù pẹ̀lú fìlà abẹ́ tí a já. Ṣùgbọ́n àwọn obìnrin, wọ́n á róró àti bùbá, wọ́n á sì wọ gèlè síi nítorí pé àwọn aṣọ táwọn ẹbí mi ń ṣe tó ń wọ̀ ni pẹ̀lú aṣọòkè.